Ṣé o máa ń fi owó pamọ́ sí ilé ìpa owó mọ tí àwọn oloyìnbo ń pè ní báǹkì? Bẹ́ẹ̀ ni ó dára láti máa fi àwọn owó pamọ́ sí báǹkì. Àmọ́ kì í ṣe owó nìkan ni a lè fi pamọ́ sí báǹkì. A máa ń fi àwọn nǹkan meremeré bíi ìwúrà àti fàdákà sí báǹkì láti fi pa wọ́n mọ́. Nítorí wípé àwọn nǹkan wọ̀nyí kò dára láti máa kó wọn sí ilé. Nítorí wípé ó lè sọnù àbí kí àwọn ènìyàn kí wọ́n jí gbé. Tí a bá pàdánù àwọn nǹkan wọ̀nyí, ó máa ń jẹ́ kí ìlọsíwájú kí ó mẹ̀hẹ̀, pàápàá jùlọ níbi okoòwò tàbí níbi àwọn nǹkan mìíràn tí à ń ṣe ní ojoojúmọ́. Bóyá ilé ìwé lè máa lọ sí wájú nígbà tí a bá pàdánù owó tàbí okoòwò lè máa lọ déédé tí a bá pàdánù owó. Nítorí ìdí èyí, ó dára láti máa fi àwọn owó yìí pamọ́ sí ilé ìfi owó pamọ́ sí ká má baà pàdánù wọ́n. Oríṣìíríṣìí ilé ìfowópamọ́sí ni ó ṣí wà. Àwọn èyí tí ìjọba ni ó wà tí à ń pè ní Central Bank. Níbi àwọn báǹkì wọ̀nyí ni wọ́n ti máa ń tẹ owó jáde. Àwọn èyí tí aládáni náà sì tún wà tí à ń pè ní Commercial Bank. Ó wà ní oríṣìíríṣìí bíi UBA Bank, Skye Bank, Union Bank, Zenith Bank àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé ìfowópamọ́sí ori ẹ̀rọ ayélujára náà sì wà. Àwọn bíi Opay, Kuda Bank, Money Point àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ilé ìfowópamọ́sí yìí ó dára láti máa lò wọ́n ní ayé òde òní. Nítorí wípé owó ò ṣe é fi pamọ́ sílé kí ó má baà sọnù àbí kí àwọn ènìyàn kí wọ́n má baà jí wọn gbé. Nítorí ìdí èyí, ó dára láti máa fi àwọn owó wa pamọ́ sí báǹkì.

Ṣé o máa ń mu àwọn ohun mímu? Bẹ́ẹ̀ni oríṣìíríṣìí àwọn ohun mímu ni ó wà ní gbogbo àgbáyé. Oríṣìíríṣìí àwọn ohun mímu ni ó wà ní orílẹ̀èdè kọ̀ọ̀kan tí àwọn ènìyàn máa ń mu. Gẹ́gẹ́ bí ilẹ̀ adúláwọ̀ ní orílẹ̀èdè Nàìjíríà ní ilẹ̀ Yorùbá, àwọn nǹkan mímu wà tí àwọn ènìyàn máa ń mu. Pàápàá jùlọ ní ayé àtijọ́ àti ní ayé òde òní, ǹkan mímu tó ṣe pàtàkì tí àwọn Yorùbá máa ń mu níbi ìgbéyàwó àbí tí wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ òkú àgbà ni ẹmu. Ẹmu jẹ́ ohun kan mímu tí wọ́n ti ń mu ní ayé àtijọ́ títí di ayé òde òní. Ẹmu jẹ́ ǹkan mímu èyí tí a máa ń rí ní àti ara ọ̀pẹ. Tí wọ́n bá ti gún ọ̀pẹ, wọ́n sì sá ọ̀pẹ. Tí wọ́n bá ti sá ọ̀pẹ ni omi yìí ó jáde, èyí ni ó wá di ẹmu tí àwọn ènìyàn máa ń mu. Wọ́n máa ń mu ẹmu pẹ̀lú ẹran ìgbẹ́ ní ayé àtijọ́. Ó jẹ́ ǹkan tí a máa ń mu àti wípé ní ayé òde òní oríṣìíríṣìí àwọn ǹkan mímu ni ó wà. Àwọn ọtí ẹlẹ́rìndòdò àti ọtí wáìnì àti àwọn yúgọ́ọ́tì àbí júísì. Àwọn eléyìí ni a máa ń pè ní carbonated drinks. Àwọn ìyẹn náà sì tún wà. Oríṣìíríṣìí àwọn ọtí mímu tàbí ohun kan mímu ni ó wà ní ayé òde òní tí ènìyàn lè mu.

Ṣé o máa ń gbọ́ podcast? Àwọn nǹkan wà ní oríṣiríṣi tí a máa ń gbọ́ ní ayé òde òní ní orí ẹ̀rọ alágbèéká wa e yìí tí à ń pè ní fóònù tàbí ní orí ẹ̀rọ ayárabíàṣá tí à ń pè ní kọ̀ǹpútà. Oríṣiríṣi àwọn ẹ̀rọ ayárabíàṣá ni a lè fi gbọ́ podcast yìí. Èyí tí à ń pè ní laptop wà, àwọn èyí tí à sì tún máa ń pè ní desktop wà, èyí tí a tún ń pè ní palmtop náà sì wà. Oríṣiríṣi ni àwọn ẹ̀rọ yìí. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ẹ̀rọ alágbèéká èyí tí à ń pè ní fóònù ló wà tí a lè gbọ́ podcast ní orí wọn bíí Infinix, Tecno, Samsung, iPhone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀rọ yìí jẹ́ ẹ̀rọ ìgbàlódé tí a máa ń lò lá fi gbọ́ àwọn oríṣiríṣi nǹkan. A sì lè fi wo móhùnmáwòrán náà. Àwọn podcast yìí jẹ́ àwọn àgbakalẹ̀ ohùn èyí tí a lè gbọ́ tí wọ́n bá ti ṣe wọ́n tán àbí ká máa gbọ́ wọn ni lọ́wọ́lọ́wọ́. Àwọn podcast yìí wà ní oríṣiríṣi. Podcast fún ètò ìròyìn wà, podcast fún eré ìdárayá wà ní oríṣiríṣi. Yálà boya, eré àfẹsẹ̀gbá tí à ń pè ní football àbí eré oríṣe tí ó pọ̀ lóríṣiríṣi. Podcast orin náà wà, àwọn orin tí à ń gbọ́ ní ayé òde òní. Podcast fún ètò ìgbéyàwó náà sì tún wà àbí podcast fún ètò ìlera. Podcast ó pọ̀ ní oríṣiríṣi èyí tí a máa ń gbọ́ ní ayé òde òní tí a lè fi àwọn ẹ̀rọ ayélujára gbọ́. Àwọn podcast yìí sì jẹ́ nǹkan tí ó máa ń mú owó wọlé fún àwọn ènìyàn. Nítorí ìdí èyí, ó jẹ́ ọ̀nà kan tí a lè fi mú owó wọlé ní ayé òde òní. Podcast dára nítorí wipé àwọn ènìyàn máa ń kọ́ ẹ̀kọ́ ń bẹ àbí àwọn ènìyàn mìí sì máa ń gbọ́ fún eré.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù ní gbogbo ọdún tí ó wà ní àgbáyé? Àbí ní gbogbo ìgbà, àwọn ọdún wo ni o fẹ́ràn láti máa ṣe? Ní gbogbo àgbáyé oríṣiríṣi ọdún ni ó wà tí àwọn ènìyàn máa ń ṣe. Ní gbogbo àgbáyé àwọn ọdún yẹn wà ní oríṣiríṣi. Ní gbogbo orílẹ̀ èdè àti gbogbo ẹ̀yà ni ó máa ń ṣe àwọn ọdún kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀sìn náà sì máa ń ṣe àwọn ọdún èyí tí wọ́n máa ń ṣe. Ní gbogbo àgbáyé àwọn ẹ̀yà máa ń ṣe àwọn ọdún tiwọn. Ní ilẹ̀ Brazil, wọn máa ń ṣe carnival èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. Ní ilẹ̀ aláwọ̀ dúdú, pàápàá jù lọ ní orílẹ̀ èdè Nàìjíríà ní ibi tí a wà yìí, àwa náà ní oríṣiríṣi àwọn ọdún tí a máa ń ṣe. Oríṣiríṣi ẹ̀yà àti èdè ló ní àwọn ọdún tí wọ́n máa ń ṣe. Oríṣiríṣi ẹ̀sìn ló sì ní àwọn ọdún èyí tí wọ́n máa ń ṣe pẹ̀lú. Àwọn ẹ̀sìn ọmọ ẹlẹ́yìn Jésù tí à ń pè ní Kristẹ́nì, a máa ń ṣe àwọn ọdún Easter, ọdún ikú àti àjíǹde Jésù. Àwọn Mùsùlùmí náà sì máa ń ṣe àwọn ọdún wọn tí wọ́n ń pè ní Sálà. A máa ń ṣe ọdún ńlá àti ọdún kékeré àti ọdún ìtúnu àwẹ̀. Àwọn ẹlẹ́sìn àbáláyé náà sì máa ń ṣe ọdún tiwọn èyí tí wọ́n máa ń bọ àwọn òrìṣà tiwọn náà. Gbogbo ẹ̀yà àti èdè àti ìlú ní orílẹ̀ èdè Nàìjíríà ni ó ní àwọn ọdún èyí tí wọ́n máa ń ṣe. Gbogbo wọn ló sì ní àsìkò tí wọ́n máa ń ṣe wọ́n. Gbogbo àwọn ẹlẹ́yà àbáláyé àti ẹlẹ́sìn àbáláyé, àwọn náà máa ń ṣe ọdún ifá tàbí ọdún Sàngó. Oríṣiríṣi ọdún ló wà ní orílẹ̀ èdè Nàìjíríà, ní orílẹ̀ èdè Ghana. Àwọn náà ní ọdún èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. Ní orílẹ̀ èdè Tanzania, ní orílẹ̀ èdè Kenya, ní orílẹ̀ èdè South Africa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ilẹ̀ Ìróòpù náà, àwọn náà sì ní ọdún èyí tí wọ́n fẹ́ràn jù, èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. Nítorí ìdí èyí, gbogbo èèyàn ní gbogbo àgbáyé ni ó ní àwọn ọdún èyí tí wọ́n máa ń ṣe àti ọdún èyí tí wọ́n fẹ́ràn jù. Nítorí ìdí èyí, ó dára láti máa ṣe àwọn ọdún yìí nítorí wípé ó máa ń kó mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ jọ. Ó sì máa ń jẹ́ kí wọ́n ní ìgbádùn àsìkò pẹ̀lú ara wọn ní ọ̀nà èyí tí ó dára.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Láti sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn, ó jẹ́ nǹkan tí kò rọrùn fún gbogbo ènìyàn ní a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àmọ́ láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ó nílò fíṣe kí a máa ṣe é ní gbogbo ìgbà. Tí a bá sì ti ń ṣe é ní gbogbo ìgbà, yóò máa mọ́ wa lára. Ifòyà àti ìbẹ̀rù èyí tí ó máa ń wà níbẹ̀ yóò sì máa dínkù díẹ̀díẹ̀ tí a bá ń ṣe é lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Oríṣiríṣi ibi ni a ti le bá ara wa ní ibi tí a ó ti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. A lè sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ní ilé ìjọsìn. Tí a bá lọ sí ilé ìsìn láti lọ sìn Olúwa, a lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ níwájú. Eléyìí pè fún kí a ní ìgboyà kí a sì mọ àwọn nǹkan tí a ó sọ ní ò jẹ́ kí a rí àwọn ọ̀rọ̀ yìí sọ. Tí a bá lọ sí ilé ìwé náà, àwọn oríṣiríṣi ààyè máa ń wà fún láti bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀. A lè ṣe àwọn èyí tí à ń pè ní sẹ́mínà àbí wọ́rkṣọọ̀bù. Nínú àwọn nǹkan wọ̀nyí, a lè bọ́ síwájú láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Eléyìí náà sì pè fún ìgboyà àti wípé ká mọ ǹkan tí a fẹ́ sọ. Nípa ìdí èyí, a lè bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ní ibi iṣẹ́ náà, àwọn ààyè máa ń wà eyí tí a ó fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Yálà nípa ti sẹ́mínà àbí nípa ti wọ́rkṣọọ̀bù. Àwọn ìgbékalẹ̀ àti ìlànà wọ̀nyí ó máa ń pè fún ká bá àwọn ènìyàn sọ̀rọ̀, ká dúró síwájú. Àmọ́ pàápàá jùlọ, ìgboyà àti ìgbérasílẹ̀ àti ìmúrasílẹ̀ àti ìdánilójú ó jẹ́ nǹkan tí ènìyàn gbọdọ̀ ní kí ènìyàn tó bọ́ síwájú wípé òun fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ó dára kí á ṣe ìgbérasílẹ̀ ká sì ṣe ìwádìí dáradára lórí kókó ọ̀rọ̀ èyí tí a fẹ́ sọ ká sì kọ wọ́n sílẹ̀ ká sì ṣe ìwádìí ká tún ṣe ìmúrasílẹ̀ ní gbogbo ọ̀nà. Èyí yóò fún wa ní ìgboyà láti bọ́ síwájú ká sì sọ àwọn nǹkan tí a fẹ́ sọ ní ọ̀nà tí àwọn ènìyàn yóò fi lè gbọ́ gbogbo nǹkan tí a bá fẹ́ kí wọ́n gbọ́. Nítorí ìdí èyí, ó dára láti máa gbéra dì ká sì máa ṣe ìmúrasílẹ̀ dáradára kí a tó wà níwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀. Ó dára gidigidi nítorí wípé ó máa ń fún ni ní ìgboyà àti okun àti agbára tí a bá ṣe ìgbérasílẹ̀ kí a tó bọ́ síwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn jù? Irú ẹ̀bùn wo ni o ṣì máa ń fún àwọn ènìyàn? Tàbí irú àwọn ẹ̀bùn wo ni o fẹ́ràn láti máa gba lọ́dọ̀ àwọn ènìyàn? Ẹ̀bùn wà ní oríṣiríṣi. Àwọn ẹ̀bùn tí ó wọ́n, wọ́n wà. Àwọn ẹ̀bùn tí ò wọ́n náà, àwọn yẹn náà sì tún wà. Àwọn ẹ̀bùn tí a lè rà ní orí ẹ̀rọ ayélujára wà. Àwọn ẹ̀bùn tàsì lè rà ní ọjà ojúkorojú náà sì tún wà. Oríṣiríṣi ẹ̀bùn ni a lè rà fún àwọn ènìyàn, àmọ́ ó ní fi ṣe pẹ̀lú iye owó tí ó bá wà ní àpò wa. Ẹ̀bùn jẹ́ nǹkan tí a máa ń fún àwọn ènìyàn ní ìgbà tí wọ́n bá ṣiṣẹ́ tí ó wú wa lórí, àbí nǹkan tí a máa ń fún àwọn ènìyàn nítorí pé a nífẹ̀ẹ́ wọn. Ẹ̀bùn ò gbudọ̀ wọ́n jù. Nítorí wí pé tí ó bá wọ́n jù, o lè pa àpò wa lára. Ẹ̀bùn ń gbudò wá pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀. Àwọn eléyií gangan ló ṣe kókó. Kò ní fi ṣe nípa iye tí ẹ̀bùn yẹn náà jẹ́ ní titi owó. Ẹ̀bùn dára lọ́pọ̀lọpọ̀ kí a máa gbà àti kí a sì máa fi fún àwọn ènìyàn. A lè fún ọmọ wa ní ẹ̀bùn. A lè fún ìyàwó wa ní ẹ̀bùn. A lè fún bàbá wa ní ẹ̀bùn. A lè fún ìyá wa ní ẹ̀bùn. A lè fún ẹ̀gbọ́n tàbí àbúrò ní ẹ̀bùn. A lè fún àwọn mọ̀lẹ́bí wa ní ẹ̀bùn. A lè fún olólùfẹ́ wa ní ẹ̀bùn. Gbogbo àwọn tí a kà kalẹ̀ yìí ni ó lẹ́tọ̀ sí a ti gba ẹ̀bùn ní ọwọ́ wa. Àmọ́ pàápàá jùlọ, ó ní fi ṣe pẹ̀lú iye owó tí a bá ní la lè fi ra àwọn ẹ̀bùn wọ̀nyí. Nítorí ìdí èyí, ó dára kí a máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Ó sì tún dára kí a máa gba ẹ̀bùn ní ọwọ́ àwọn ènìyàn. Nítorí wí pé tí a bá gba ẹ̀bùn ní ọwọ́ àwọn ènìyàn, yóò fi dá wa lójú wí pé àwọn ènìyàn nífẹ̀ẹ́ wa. Tí àwá náà bá sì fún àwọn ènìyàn ní ẹ̀bùn, yóò fi dá wọn lójú wí pé a nífẹ̀ẹ́ wọn. Nítorí ìdí èyí, ó dára kí a máa fúnni ní ẹ̀bùn. Àwọn àsìkò kan sì tún wà tí a lè fi fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Bóyá ní ìgbà tí wọ́n bá ń ṣe ọjọ́ ìbí wọn, tàbí nígbà tí wọ́n bá ń ṣe ayẹyẹ kan tàbí òmíràn. Bóyá bí àjọ̀dún ọdún títun, àbí àwọn nǹkan wọ̀nyí la lè fi fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn. A lè fún wọn ní abọ́, bàtà, aṣọ, ṣíbí, fóònù, ẹ̀rọ alágbéká, kọ̀m̀pútà, ẹ̀rọ-arayélabí àṣá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ẹ̀bùn ni a lè rà fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ pàtàkì èyí tí a máa ń ṣe àjọyọ̀ rẹ̀ ní ẹ̀ kan lọ́dun. A sì lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí yìí ní ọ̀nà èyí tí ó bá wù wá. Oríṣiríṣi ọ̀nà ní àwọn ènìyàn máa ń lò tàbí tí àwọn ènìyàn máa ń gbà láti fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wọn. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa lọ sí ibi pápá ìṣeré tí a lè pè ní picnic láti lọ ṣeré pẹ̀lú àwọn olólùfẹ́ wọn, ọkọ, ìyàwó tàbí ọmọ tàbí àwọn mọ̀lẹ́bí wọn. Àwọn ẹlòmíràn sì fẹ́ràn kí wọ́n máa lọ sí sinimá láti lọ wo eré mohunmawòrán. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa jẹ àkàrà òyìnbó èyí tí à ń pè ní kéèkì. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa mu ọtí wáìnì. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Oríṣiríṣi ọ̀nà ni a lè lò láti fi lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wa. Nítorí wípé ẹ̀ kan lọ́dun, òun ni a máa ń ṣe. Pàápàá jùlọ ní ọjọ́ irú báyìí, ó yẹ kí a fi ìyìn fún Ọlọ́run èyí tí ó dá ẹ̀mí wa sí láti rí ọdún tuntun. Nítorí ìdí èyí, eléyìí gangan ni ó ṣe pàtàkì jù. Tí a bá ti fi ọpẹ́ fún Ọlọ́run tán, lẹ́yìn náà ni àwa lè máa ṣe àjọyọ̀ èyí tó bá wù wá. A lè jáde tàbí ká wà nínú ilé tàbí ká ṣeré pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tàbí àwọn olólùfẹ́ wa. Eléyìí ó dára lọ́pọ̀lọpọ̀ kí èèyàn máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀. Àwọn ẹlòmíràn kò kí ń ṣe, àmọ́ pàápàá jùlọ bóyá a ṣe tàbí a ò ṣe, èyí tí ó ṣe kókó jù ni wípé ká fi ọpẹ́, ìyìn àti ògo fún Elédùmarè èyí tí ó dá ọjọ́ wa sí tó sì tún jẹ́ ká rí ọjọ́ tuntun. Eléyìí gangan, òun ni ó ṣe pàtàkì tí ó sì ṣe iyebíye jù nínú gbogbo ọjọ́ ní ayé. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì. Nítorí wípé a máa fẹ́ rántí ijó tí a wọ inú ayé wá àti ijó tí àwọn òbí wa bí wa sí inú ayé. Ó dára lọ́pọ̀lọpọ̀ ká máa rántí ọjọ́ wọ̀nyí nítorí wípé a ó lè fi ògo, ìyìn àti ọlá fún Elédùmarè èyí tí ó dá wa sí.

Ṣe o mọ bi a ti n pa ẹja? Ẹja pípa o jẹ nkan ti àwọn ènìyàn ma n kọ láti kékeré. Kìí ṣe gbogbo ènìyàn ló mọ bi a ṣe n pa ẹja. Pápa jùlọ ni orílẹ̀-èdè Nàìjíríà ni sáìdì ibìkan. Àwọn ẹ̀yà àti èdè tí a n pè ní ìjọ wón ma n kọ bi a ṣe n pa ẹja láti ìgbà kékeré wọn. Wọ́n sì máa ń kọ bi a ṣe ń wa ọkọ̀ ojú omi láti ìgbà kékeré wọn. Fún ìdí èyí, wọ́n mọ bí wọ́n ṣe ń pa ẹja. Ẹja jẹ́ oúnjẹ kan èyí tí ó ní èròjà lọ́pọ̀lọpọ̀ tí ó sì ṣe ara lóore gidigidi. Nítorí ìdí èyí, ó dára kí ènìyàn máa jẹ ẹja. Nítorí wípé ó ní èròjà èyí tí à ń pè ní protein nínú. Ẹja dára lọ́pọ̀lọpọ̀. Àwọn onímọ̀ òyìnbó, onímọ̀ sáyẹ́ǹsì àti àwọn onímọ̀ ẹ̀rọ wọ́n ti ṣe ìwádìí lórí rẹ̀ gidigidi. Wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó dára kí ènìyàn máa jẹ irú oúnjẹ báyìí ní ojoojúmọ́ láti jẹ́ kí ara wa kó ní okun, agbára àti gbogbo ǹkan tí ó yẹ ká ṣe kó lè máa lọ dédé. Tí ènìyàn ò bá rí irú àwọn oúnjẹ báyìí jẹ ní ojoojúmọ́, ó lè fa àìsàn sí àgọ́ ara irú ẹni bẹ́ẹ̀. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ oúnjẹ tó bá ní ẹja nínú ní ojoojúmọ́. Àmọ́ tí a ò bá rí ẹja, a lè jẹ ẹyin. Nítorí pé ẹja àti ẹyin wọ́n jọ ní èròjà tí à ń pè ní protein nínú. Tí a bá jẹ ẹyin yìí ní ẹyọ kan ní ojúmọ́, yóò fún wa ní èròjà tí ó yẹ kí ó fún wa. Ara wa ó sì jí pépé, a ó sì ní àlàáfíà ní àgọ́ ara wa. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa jẹ oúnjẹ tí àwọn eléyììbó ń pè ní balanced diet. Oúnjẹ tó ní gbogbo èròjà nínú, oúnjẹ tó dára àti èyí tí ó pé. Nítorí ìdí èyí, tí a bá ti jẹ àwọn oúnjẹ yìí tán, ó dára kí a tún máa mu omi sì. Nítorí wípé omi náà dára lọ́pọ̀lọpọ̀. Omi ní iṣẹ́ tí ó ń ṣe ní àgọ́ ara. Ó máa ń fọ ìdọ̀tí ara. Ó sì máa ń jẹ́ kí gbogbo àwọn èròjà ara kí ó rìn lọ́nà bó ṣe yẹ kó rìn. Ó máa ń jẹ́ kí ara kí ó jọ̀lọ̀. Ó máa ń jẹ́ kí ara kí ó dán. Ó sì máa ń jẹ́ kí ara wà ní tútù ní gbogbo ọjọ́ láti àárọ̀, ọ̀sán títí di àṣálẹ́. Nítorí ìdí èyí, ó dára láti máa jẹ ẹja, ẹyin ká sì tún máa mu omi náà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ? Báwo ni ìbáṣepọ̀ rẹ ṣe rí pẹ̀lú olórí ilé iṣẹ́ rẹ àti pẹ̀lú gbogbo àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Báwo ni ìbáṣepọ̀ yín ṣe máa ń rí ní gbogbo ọjọ́, ọ̀sẹ̀, oṣù àti ní ọdún? Ìbáṣepọ̀ pẹ̀lú olórí ilé iṣẹ́ àti àwọn ọmọ iṣẹ́ tó kù ó ṣe kókó ó sì ṣe pàtàkì nítorí wípé tí ìbáṣepọ̀ tí ó dánmọ́rán ò bá wà láàrin ọ̀gá ilé iṣẹ́ àti àwọn ọmọ òṣìṣẹ́, iṣẹ́ náà ò ní lọ síwájú, iṣẹ́ náà ò ní lọ déédé, àwọn gbogbo nǹkan tí ó yẹ ká ṣe a ò ní rí ṣe, a ò ní rọ́jà tà bó ṣe ẹ kọ́jà ta, a ò sì ní rí àwọn iṣẹ́ ṣe bó ṣe ẹ ká ṣe. Nítorí ìdí èyí àwọn oníbàárà wọn ó máa sọ̀rọ̀ tí wọn bá ti rí pé ọjà ò jáde bó ṣe yẹ kó jáde tàbí ọjà ò lọ déédé bó ṣe yẹ kó lọ déédé. Nítorí ìdí èyí ìbáṣepọ̀ ní ẹnu iṣẹ́ ó ṣe pàtàkì. Nítorí pé tí ìbáṣepọ̀ tí ó dára bá wà láàrin ọ̀gá, ọmọ iṣẹ́ àti gbogbo òṣìṣẹ́ tí ó wà ní ilé iṣẹ́, iṣẹ́ ó lè lọ síwájú bó ṣe yẹ kó lọ. Àwọn ọjà náà ó sì jáde bó ṣe yẹ kó jáde. Àwọn ọ̀gá àti gbogbo olùdarí ilé iṣẹ́ wọn ó lè sanwó ní ọ̀nà tó yẹ ká sanwó, wọn ó sì lè bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ ní ọ̀nà tó yẹ ká bá wọn sọ̀rọ̀. Nítorí ìdí èyí ó dára gidigidi kí ìbáṣepọ̀ èyí tó dánmọ́rán, ó dára gidigidi kí ìbáṣepọ̀ èyí tí ó dára kó wà láàrin gbogbo àwọn ọ̀gá ilé iṣẹ́ lẹ́kalẹ̀ka àti gbogbo àwọn ọmọ òṣìṣẹ́ lẹ́kalẹ̀ka. Nítorí wípé kí ilé iṣẹ́ náà kí ó bá lè gbòòrò, kí ilé iṣẹ́ náà kí ó bá lè ní ìlọsíwájú, kí ilé iṣẹ́ náà kí ó bá lè dára. Nítorí ìdí èyí ìbáṣepọ̀ láàrin ọ̀gá, ọmọ iṣẹ́, dírẹ́fà àti ẹni tó ń sọ ibodè ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ náà sì ni ìbáṣepọ̀ láàrin àwọn òṣìṣẹ́ àti àwọn oníbàárà èyí náà ṣe pàtàkì nítorí wípé tí kò bá sì ìbáṣepọ̀ èyí tí ó dánmọ́rán láàrin àwọn òṣìṣẹ́ àti oníbàárà wọn ò ní rọ́jà tà, tí wọn ò bá sì ti rí ọjà tà owó ò ní wọlé, tí owó ò bá sì wọlé wọn ò ní rí owó àwọn òṣìṣẹ́ san. Eleyìí kò sì dára fún ilé iṣẹ́ nítorí wípé ilé iṣẹ́ yóò máa ní ìfàsẹ́yìn. Nítorí ìdí èyí ó dára kí ìbáṣepọ̀ wà láàrin ọ̀gá ilé iṣẹ́, àwọn tí ó ń ṣiṣẹ́ àti àwọn oníbàárà ní ìtà.

Báwo ni o ṣe máa ń rántí gbogbo àwọn àdéhùn rẹ? Àdéhùn jẹ́ ǹkan pàtàkì èyí tí àwa ènìyàn máa ń ṣe ní àárín ara wa. Ó lè jẹ́ láàrín ọ̀gá àti ọ̀gá tàbí láàrín ọmọṣẹ́ àti ọmọṣẹ́ tàbí láàrín ọ̀gá àti ọmọṣẹ́ tàbí láàrín ọkọ àti ìyàwó tàbí láàrín bàbá àti àwọn ọmọ tàbí láàrín ìyá àti àwọn ọmọ tàbí láàrín ọ̀rẹ́ àti ọ̀rẹ́ tàbí láàrín mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí. Àdéhùn jẹ́ ǹkan tí àwa ènìyàn máa ń ṣe ní àárín ara wa. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, a le ti gbàgbé àdéhùn èyí tí a ṣe. Nítorí ìdí èyí, àwa ènìyàn a máa ń kọ àwọn àdéhùn kalẹ̀. A lè kọ wọ́n sí inú ìwé tàbí ká kọ wọ́n sí orí ẹ̀rọ ayára bí àṣá wa, èyí tí à ń pè ní kọ̀ǹpútà àbí ká kọ wọ́n sí orí ẹ̀rọ alágbèéká wa, èyí tí à ń pè ní fóònù. Tí a bá kọ wọ́n kalẹ̀, a ó lè rántí wọn. A ó sì mú àwọn àdéhùn yẹn ṣẹ. Nítorí wípé ó dára kí a máa mú àdéhùn ṣẹ ní ọ̀pọ̀lọpọ̀. Tí a ò bá mú àdéhùn ṣẹ, àwọn èèyàn ò ní ní ìgbàgbọ́ nínú wa. Àwọn èèyàn sì máa pè wa ní onírọ́. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa mú gbogbo àdéhùn èyí tí a bá fún àwọn ènìyàn, ó dára kí a máa mú wọn ṣẹ kí àwọn èèyàn lè rí wa gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe ń fi ọkàn tán àti ẹni tí a lè ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa ṣe àdéhùn kan kí a sì mú àdéhùn yẹn ṣe fún gbogbo àwọn tí a bá ṣe àdéhùn náà fún. Eléyìí dára, yóò sì jẹ́ kí àwọn èèyàn rí wa bí ènìyàn tó jẹ́ olóòótọ́ àti bí ènìyàn tí ó ní iyì gidigidi ní àwùjọ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ni ayé òde òní oríṣiríṣi àwọn ẹgbẹ́ eré ìdárayá ń ní ó wà. Eré ìdárayá nípasẹ̀ ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, èyí tí à ń pè ní soccer àbí football. Oríṣiríṣi àwọn ẹgbẹ́ ló wà ní òkè òkun ní ìlú tí à ń pè ní England. Oríṣiríṣi àwọn ẹgbẹ́ ló wà. Ẹgbẹ́ Chelsea, ẹgbẹ́ Man U, ẹgbẹ́ Tottenham, ẹgbẹ́ Manchester City, ẹgbẹ́ Arsenal, ẹgbẹ́ Liverpool, ẹgbẹ́ Bournemouth, ẹgbẹ́ Southampton, ẹgbẹ́ Everton àti ẹgbẹ́ tí ó pọ̀ lóríṣiríṣi ni àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí. Ó sì dára kí a ní ẹgbẹ́ kan pàtó èyí tí a ó máa wo eré ìdárayá wọn. Àwọn ènìyàn fẹ́ràn láti máa wo àwọn eré ìdárayá yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Páápàá jùlọ ní òpin ọ̀sẹ̀. Àwọn èèyàn fẹ́ràn láti máa wo àwọn eré ìdárayá wọ̀nyí. Ó sì dára nítorí wípé eré ìdárayá yìí ó máa ń kó àwọn ènìyàn pọ̀. Ó sì máa ń jẹ́ kí àwọn ènìyàn kan ní àkókò ẹ̀rín, àkókò ọ̀rọ̀ àti àkókò tí wọ́n ò le jọ sọ̀rọ̀ papọ̀. Eré ìdárayá yìí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń jẹ́ kí àwọn èèyàn sinmi. Àwọn ẹlòmíràn máa ń rí eré ìdárayá yìí bíi nǹkan tí wọ́n le fi sinmi ní òpin ọ̀sẹ̀. Eré ìdárayá ó dára kí a máa wò ó kí a sì máa fi ṣe ìgbádùn ní òpin ọ̀sẹ̀ kí a máa fi sinmi. Ó dára lọ́pọ̀lọpọ̀ ní gbogbo àwọn eré ìdárayá yìí. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn ẹgbẹ́ Chelsea àti ẹgbẹ́ tí à ń pè ní Real Madrid. Àwọn ẹgbẹ́ eré ìdárayá yìí wọ́n ń ṣe iyebíye, wọ́n sì máa ń gbá bọ́ọ̀lù wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí ìdí èyí, ó dára gidigidi láti máa wo gbogbo àwọn eré ìdárayá yìí ní òpin ọ̀sẹ̀ láti fi lè sinmi àti láti fi lè jẹ ìgbádùn òpin ọ̀sẹ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ìtọ́jú ara ó ṣe pàtàkì ó sì ṣe kókó. Nítorí wípé tí a ò bá tọ́jú ara wa, ó lè fa àìsàn tàbí àárẹ̀ sí àgọ́ ara wa. Nítorí ìdí èyí ó dára kí a máa ṣe ìtọ́jú gbogbo àgọ́ ara wa láti orí títí dé àtẹ́lẹsẹ̀. A gbọdọ̀ ṣe ìtọ́jú irun wa, a gbọdọ̀ ṣe ìtọ́jú ojú wa, a gbọdọ̀ ṣe ìtọ́jú etí, a gbọdọ̀ ṣe ìtọ́jú eyín àti ahọ́n, a gbọdọ̀ ṣe ìtọ́jú awọ ara wa, a gbọdọ̀ ṣe ìtọ́jú gbogbo èékánná wa àti gbogbo oríkeríkè ara. Kí a gẹrun ní àsìkò tó yẹ, kí a fọ àwọn eyín wa àti ahọ́n wa ní àsìkò tí ó yẹ, kí a gé irun abìyà wa ní àsìkò tí ó yẹ, kí a sì wẹ̀ ní àsìkò tí ó yẹ, kí a jẹ oúnjẹ tí ó ní okun àti agbára ní àsìkò tí ó yẹ, ká sì mu omi ná. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì ó sì ṣe kókó fún àgọ́ ara kí ara bá le wà ní àlàáfíà, kí ara bá sì le jí pépé. Nítorí pé àgọ́ ara tí a ò bá ṣe ìtọ́jú rẹ̀ ó lè fa àìsàn sí gbogbo ẹ̀yà ara wa. Ó dára láti máa tún ara wa ṣe, ó sì dára kí a máa fọ aṣọ wa, kí a wọ aṣọ èyí tí ó mọ́, ká sì rin ìrìn èyí tí ó mọ́, ká máa rìn ìdọ̀tí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó dára fún àgọ́ ara wa, ó sì dára kí a máa tọ́jú ara wa lóòrèkóòrè àti ní gbogbo ọjọ́. Kí a má na owó sí ibi tí ò yẹ ká ná owó sí, ká má ba à ná owó sí orí àìsàn. Nítorí ìdí èyí ó yẹ kí a máa tọ́jú gbogbo ẹ̀yà ara wa láti irun orí títí tí ó fi dé èékánná ẹsẹ̀. Ló yẹ kí a máa tọ́jú gbogbo àgọ́ ara wa. Tí a bá tọ́jú àgọ́ ara wa, àìsàn ò lè jìnnà sí wa. Ó sì tún yẹ kí a máa jẹ èso. Èso bí ọ̀gẹ̀dẹ̀, ọsàn, ìrèké, ápù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn èso yìí ó ní iṣẹ́ ribiribi àti iṣẹ́ tí wọ́n ń ṣe ní àgọ́ ara. Nítorí ìdí èyí ó dára láti máa jẹ èso.

Ṣé o máa n na ara rẹ? Àwọn irú nǹkan wọ̀nyí kò dára láti máa ṣe nítorí wípé àwọn ẹlẹ́yìnbo wọn sọ wípé eléyìí ó jẹ́ ààrùn. Àwọn gbogbo nǹkan wọ̀nyí kò dára. Àwọn, àwọn tí ó bá ní ààrùn ọpọlọ ló máa sábà ṣe eléyìí sí àgọ́ ara wọn. Gbogbo àrùn kárùn báyìí ni ó yẹ kí a máa yàgòó fún. Àwọn tí ó máa ń ṣe eléyìí ni àwọn tí àgọ́ ara wọn ò bá pé. Pàpàjùlọ àwọn tí ó bá ní ààrùn ọpọlọ ni wọ́n máa ṣe eléyìí sí àgọ́ ara wọn bí kán máa ya ara wọn lé káná àbí kán máa fi abẹ kán fi bu ara wọn. Àwọn tó bá ní ààrùn tí à ń pè ní depression tí àwọn olóyìnbo ń pè ní depression ló máa ń ṣe eléyìí ní ọ̀pọ̀ ìgbà. Kò sì dára fún ara nítorí wípé ó lè ba ara jẹ́. Ni wọ́n ìgbà tí wọ́n bá ti fi abẹ kọ ara wọn tán, ara wọn ó balẹ̀. Eléyìí fi túmọ̀ sí wípé ọpọlọ wọn kò ṣiṣẹ́ bí ó ṣe yẹ kó ṣiṣẹ́. Gbogbo irú àwọn ènìyàn báyìí ni ó yẹ kí a yàgòó fún wọn. Tàbí tí a bá ní agbára ka mú wọn lọsí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú èyí tí ó péye àti ìtọ́jú tí ó yẹ láti lè wo ara wọn sàn.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ àkókò ní inú ọjọ́ èyí tí a máa ń dìde ní orí ìbùsùn wa tí a ó sì ṣe gbogbo àwọn iṣẹ́ ilé tí ó yẹ ká ṣe bí i ká fọnu, ká fọ abọ́, ká gbálẹ̀, ká dáná oúnjẹ, ká nu gbogbo ilẹ̀ inú ilé, ká ṣe gbogbo àwọn iṣẹ́ èyí tí ó yẹ ká ṣe ní àárọ̀. Àkókò òwúrọ̀ ọ̀ní, a máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ yìí tí a bá ti jí ní àárọ̀ kùtùkùtù. Lẹ́yìn èyí tí a bá gbàdúrà sí Elédùmarè tán, ọ̀ní a máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ yìí. Tí a bá sì ṣe àwọn iṣẹ́ yìí tán, a ó jẹ oúnjẹ àárọ̀ wa èyí tí àwọn olèyìnbó ń pè ní breakfast. Tí a bá ti jẹun tán, a ó sì lọ múra ibi iṣẹ́, a ó sì lọ sí ibi iṣẹ́ òòjọ́ wa. Tí a bá ti parí iṣẹ́ òòjọ́ wa níbi dédé agogo méjì tàbí mẹ́ta, a ó padà sí ilé. Tí a bá ti dé ilé, a ó tún ṣe gbogbo àwọn iṣẹ́ èyí tí ó yẹ ká ṣe. Tí a bá ti parí àwọn iṣẹ́ yìí tán, a ó dáná alẹ́. Tí a bá ti dáná alẹ́ tán, a ó jẹun. Tí a bá ti jẹun tán, a ó lọ wẹ̀. Tí a bá wẹ̀ tán, a lè ṣeré díẹ̀ bí i ká wo àwọn eré ìdárayá ní orí ẹ̀rọ ayélujára àbí kí a wo gbogbo àwọn eré tó lè pani lẹ́rìn-ín ní orí Íńtánẹ́ẹ̀tì. Tí a bá ti ṣe gbogbo àwọn ẹlẹ́ yìí tán, a ó lọ wẹ̀. Tí a bá wẹ̀ tán, a ó sì lọ sùn fún ijó kejì. A ó jí ní àárọ̀ kùtùkùtù ijó kejì níbi dédé agogo márùn-ún láti gbàdúrà. Tí a bá sì gbàdúrà tán, a ó tún ṣe gbogbo iṣẹ́ tí ó yẹ ká ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ọ̀ún ni a máa ń ṣe ní òwúrọ̀ kùtùkùtù èyí tí a bá ti jí.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Kí ni àwọn nǹkan tí o máa ń jẹ tí o bá ti jí? Tàbí kí ni àwọn oúnjẹ tí o fẹ́ràn jù kí o máa jẹ ní òwúrọ̀? Àwọn oúnjẹ wo tí ó ṣe ara lóore ni o fẹ́ràn kí o máa jẹ ní gbogbo òwúrọ̀ tí o bá ti jí? Àwọn ìbéèrè yìí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé oúnjẹ ṣe pàtàkì ní àgọ́ ara. Àwọn oúnjẹ tí ènìyàn máa ń jẹ ní àárọ̀ ó wà ní oríṣiríṣi ọ̀nà. Àwọn ènìyàn míì máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ tí ó wúwo jù, àwọn ẹlòmíràn sì fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó wúwo. Lára àwọn oúnjẹ tí ó wà ní orílè èdè yìí, pàápàá jùlọ ní àwọn Yorùbá, wọ́n láì kí ká máa jẹ oúnjẹ tí ó fẹ́lẹ́ ní àárọ̀ bí ká mú ògì àti mọ́ímọ́í, àbí ká jẹ búrẹ́dì àti tíì, àbí ká jẹ ìrẹsì, àbí ká jẹ sìpàgẹ́tì, àbí ká jẹ ẹ̀wà. Oríṣiríṣi àwọn oúnjẹ tí ó le púpọ̀ ló wà tí ènìyàn lè jẹ ní àárọ̀. Tó bá sì di ọ̀sán, àwọn oúnjẹ bí àmàlà, ẹ̀bà, fùfú, iyán tàbí búrẹ́dì àti ẹ̀wà pẹ̀lú àwọn ọbẹ̀ lórisiríṣi ló tún wà tí ènìyàn lè jẹ ní ọ̀sán. Tó bá sì di alẹ́, oríṣiríṣi oúnjẹ ló tún wà tí a lè jẹ. A lè jẹ ìrẹsì, a lè jẹ ẹ̀wà, a lè jẹ fùfú, a lè jẹ iyán, a lè jẹ àmàlà, a lè jẹ sẹ̀mó, a lè jẹ mọ́ímọ́í, a lè jẹ èkuru. Lóríṣiríṣi àwọn oúnjẹ pẹ̀lú ọbẹ̀ èyí tí ó bá wù wá sílẹ̀ la lè lò láti fi jẹ gbogbo àwọn oúnjẹ wọ̀nyí. Nítorí ìdí èyí, ó dára kí a máa jẹ àwọn oúnjẹ èyí tí yóò fún wa ní okun àti agbára, èyí tí ó sì jẹ́ kí gbogbo ara kó wà nípò kó sì máa ṣiṣẹ́ bí ó ṣe yẹ kí ẹ ṣiṣẹ́. Nítorí ìdí èyí, oúnjẹ jíjẹ ó dára fún àgọ́ ara lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí cloud? Àwọn fáìlì, ó jẹ́ ǹkan tí a máa ń lò lóòrèkóòrè. Àwọn fáìlì yìí sì lè jẹ́ àwọn fọ́tò tí a yà tàbí àwọn fídíò yìí tí a ṣe, tàbí àwọn ọ̀rọ̀ tí a sọ, tàbí àwọn ǹkan tí ó ṣe iyebíye tí a fẹ́ fi pamọ́ sí orí fóònù. Gẹ́gẹ́ bí fóònù ṣe rí, ó lè sọnù, wọ́n lè jí gbé àbí kí ó bàjẹ́. Nítorí ìdí èyí, ó dára láti máa fi àwọn fáìlì wa pamọ́ sí ibi tí wọn ò tí ní bàjẹ́ àti ibi tí a ó ti lè rí tí a bá fẹ́ lò. Àwọn ibi tí a ti lè rí yìí ni a ń pè ní cloud. Ibi tí a lè fi wọ́n pamọ́ sí, òun ni a ń pè ní cloud. Nítorí ìdí èyí, ó dára láti máa fi àwọn fáìlì wa sí orí cloud kí a bá lè máa rí wọ́n lò tí a bá ti fẹ́ lò. Nítorí wípé fóònù lè bàjẹ́, fóònù lè sọnù àbí kí wọ́n jí lọ. Nítorí ìdí èyí, kí àwọn fáìlì wa kó má ba sọnù ló ṣe dá kí a máa fi àwọn fáìlì wa sí orí cloud. Àwọn cloud ọ̀fẹ́ wà, àwọn cloud tí a máa ń sanwó fún náà sì wà, àwọn cloud tí a lè rà ní owó tí ò pò, àwọn náà sì wà. Nítorí ìdí èyí, ó dára kí a máa ra àwọn cloud yìí. Àwọn cloud yìí náà sì wà ní oríṣìíríṣìí ni wọ́n wà. A lè ra èyí tí agbára wa bá ká. Ó dára kí a máa ní cloud láti fi àwọn fáìlì wa pamọ́ sí orí wọn ní gbogbo ìgbà tí a bá ti ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayára bí àṣá àbí ní orí fóònù wa tí à ń pè ní ẹ̀rọ alágbèéká. Ó dára kí a máa lo gbogbo àwọn ǹkan wọ̀nyí, nítorí wípé fáìlì orí fóònù lè sọnù, fáìlì orí fóònù lè bàjẹ́ àbí.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Àìsàn ìkórira sí oúnjẹ èyí ni àwọn olóyìnbo máa ń pè ní anorexia. Anorexia yìí ó máa ń ṣẹlẹ̀ tí ènìyàn bá ní ìkórira àbí kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ kan. Àwọn àìsàn yìí kì í ṣe ǹkan tí ó burú jù. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ó yẹ kí ènìyàn máa jẹ oúnjẹ èyí tí ó ṣe ara lóore, eyi tí ó jẹ́ kí ara jí pépé àti èyí tí ó jẹ́ kí okun àti agbára kí ó wà ní àgọ́ ara wa. Gbogbo àwọn àìsàn yìí kì í ṣe ǹkan tí ó burú. Àìsàn tí a lè wò sàn ni pẹ̀lú òògùn kékeré. Anorexia jẹ́ àìsàn tí àwọn ènìyàn ò ní fẹ́ràn oúnjẹ kan bíi ẹ̀wà tàbí èkuru tàbí iṣu. Àwọn oúnjẹ wọ̀nyí òun ni ènìyàn lè máa rí jẹ. Tí àwọn ènìyàn ò bá sì rí àwọn oúnjẹ yìí jẹ, òun ni a máa ń pè ní anorexia. Pápa jùlọ ó dára fún irú àwọn ènìyàn yìí kí wọ́n máa jẹ oríṣiríṣi èso láti lè mú kí àlàáfíà wà ní àgó ara wọn. Èso bíi ápple, pineapple, ọsàn, ìbẹ́pẹ, ìrèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó dára kí irú àwọn wọ̀nyí máa jẹ kí ara wọn lè jí pépé, kí wọ́n sì lè ní ohun kan tí à ń pè ní balanced diet. Gbogbo àwọn tí ó bá ní àìsàn yìí lára wọn lè jẹ èso, wọ́n sì máa mu omi dáadáa kí ara wọn ba lè wà hydrated, kí oungbẹ mọ́ bá mọ́ ọ̀gbẹ wọn. Ó dára gidigidi kí wọ́n tún máa jẹ èso àwọn èso orílẹ̀ èdè wa tàbí àwọn èso orílẹ̀ èdè mìíràn èyí tí a gbé wọlé kí wọ́n lè ní okun àti agbára láti fi ṣe gbogbo iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Kò sí ìgbà tí a ò le ra epo sí inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa, èyí tí à ń pè ní mọ́tò. A lè rà á sí i nígbà tí ó bá wù wá àbí nígbà tí a bá ti lo èyí tó wà nínú rẹ̀ tán. A lè ra ìmíi sí i ká sì máa lò ó díẹ̀ díẹ̀. Epo jẹ́ nǹkan tí ó dáa ní ara mọ́tò nítorí pé a lè gbé mọ́tò lọ sí ibi tó bá wù wá, láti ìlú kan lọ sí ibo mìíràn. Ǹkan rìn ṣe dára lọ́pọ̀lọpọ̀ fún ẹni tí ó bá ti ní mọ̀lẹ́bí, tó ní ìyàwó àti àwọn ọmọ nítorí wípé wọn ò lè máa rìn bó ṣe yẹ kí wọ́n rìn láti ibi kan lọ sí ibìko mìíràn. Àbí tí wọ́n bá fẹ́ rin ìrìnàjò, ìrìnàjò yóò lè rọrùn fún wọn láti rìn. Ọkọ̀ sì tún jẹ́ nǹkan tí ènìyàn máa ń ná owó sí. Tí ó bá ti bàjẹ́, a ó gbé lọ sí ilé àwọn oní tuntun ṣe kí wọ́n bá wa ṣe àyẹ̀wò rẹ̀. Tí wọ́n bá ti ṣe àyẹ̀wò rẹ̀ tán, wọ́n ó ra nǹkan tó bá bàjẹ́ padà sí ara rẹ̀. Mọ́tò jẹ́ nǹkan tí ó máa ń gba owó ní ọwó ènìyàn. Nítorí ìdí èyí, ènìyàn gbọdọ̀ ní owó lọ́wọ́ dáadáa kí ó tó ra mọ́tò. Àti wípé ní ayé òde òní, epo náà ti wọ́n. Epo máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn àti ra nǹkan sí ara mọ́tò náà. Ó sì máa ń gba owó ní ọwó àwọn ènìyàn. Nítorí ìdí èyí, ènìyàn gbọdọ̀ ní owó lọ́wọ́ dáadáa kó tó ra mọ́tò. Àti wípé mọ́tò dára. Mọ́tò dára kí ènìyàn máa lò. Mọ́tò èyí tí ó bá tóbi jù ó máa ń gba owó àmọ́ mọ́tò èyí tí ó bá kéré tó sì mọ ní wọ̀nba ó dára. Nítorí wípé ènìyàn ó máa lè ra gbogbo nǹkan tí ó yẹ kí ènìyàn rà sí ara rẹ̀. Ó dára gidigidi kí ènìyàn ní mọ́tò.